Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Lóòjọ́-ojúmọ́ Ó máa ń pọ̀ o, mo lè fọ ọwọ́ tó ẹ̀ẹ̀mẹta sí ẹ̀ẹ̀mẹ́rin lójoojúmọ́. Iye ìgbà tọ́wọ́ mi bá dọ̀tí náà ni tí mo bá dẹ̀ fẹ́ máa fọ ọwọ́. Ṣùgbọ́n tọ́wọ́ mi ò bá dọ̀tí, mo lè má fọ ọwọ́.

Bawo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Mí ó ń jẹ́ kí iṣẹ́ mi kó ni kó ni ìgbésí ayé mi lára ni? Mi ó ń jẹ́ kó ni ìgbésí ayé mi lára?